Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti jókòó sí etí fèrèsé nínú ọkọ̀ òfurufú gan-an ni. Ìdí ni pé mo má a ń gbádùn láti wo àwọ̀ Sámà àti ayé láti òkè gíga. Ó má a ń jẹ́ kí n rí i pé ayẹ yi lẹ́wà, ó sì tún má a ń jẹ́ kí n lérò pé mo súnmọ́ àwọn ǹkan tí Ọlọ́run dá. Nígbà mìíràn, mo má a ń sinmi lé fèrèsé náà láti sùn tí rẹ̀ bá bà mí. Kò sí ǹkan tó dàbí ìgbà tí òòrùn ń yọ tàbí tó ń wọ̀ nígbà tí ènìyàn bá wà lójú Sámà.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń fan fèrè, ṣùgbọ́n ohun tó máa ń wù mí jù, ohun tó máa ń wù mí jù ni láti kọ́ bí a ti ń fa kakaki tàbí fèrè òkéré. Orin jẹ́ ǹkan tó ń fún mi ní ayọ̀. Mí máa bí a ti ń fa ohun èlò orin dàbí ká má a sọ èdè tuntun tó lẹ́wà ni. Bó tilẹ̀ jẹ́ wípé kò rọrùn láti kọ́, sùúrù àti ìdárayá ló máa ń múni mọ̀ọ́ dùn jù. Láìpẹ́, mo gbàgbọ́ pé màá le fan fèrè mi le fa fèrè mi fún orin tó dùn mọ́ra.

Dájúdájú mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà mi dáradára torí pé torí pé ìfarapa mọ ni wọ́n jẹ́ fún ọrọ̀ ajé. Gẹ́gẹ́ bí onísòwò, mo mọ̀ pé tí n kò bá tọ́jú ọjà, àwọn oníbàárà kò ní fẹ́ rà á, èyí sì lè fa òfò. Ìdí nìyí tí mo fi máa ń rí dájú pé ibi tí mo tò wọ́n sí mọ́ tónítóní, kò sí eruku, bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni, mo tún ń ṣàyẹ̀wò wọ́n lóòrèkóòrè láti rí i wípé nǹkan kan kò bà wọ́n jẹ́. Ìtọ́jú ọjà jẹ́ ọ̀nà pàtàkì láti gbé orúkọ rere kalẹ̀ nínú iṣẹ́ ajé.

Ní tòótọ́ ọ̀nà tí mo, ọ̀nà tí mo gbà ń ṣètò owó ìṣẹ́ mi ṣe koko gan láti rí i dájú pé n kò bọ́ sínú gbèsè. Níkété tí mo bá ti gba owó oṣù mi, mo máa ń pín in ni sí ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀. Àkọ́kọ́ mo máa ń san owó ilé àti àwọn ohun èlò tó ṣe pàtàkì nínú ilé. Lẹ́yìn náà mo máa ń yọ owó kan s'ẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ìdókòwò tàbí owó ìfipamọ́ fún ọjọ́ ọ̀la. Ó ṣe pàtàkì láti mọ bí a ṣe ń ná owó níwọ̀ntúnwọ̀nsì kí a má ba à kábà mọ́ ọn ní kẹ́yìn. Iṣètò yìí máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ láti mọ wipé mo tọ́jú owó fún àwọn ǹkan pàjáwìrì tí ó lè ṣẹlẹ̀ ní ọjọ́ iwájú.

Lóòótọ́ tí n bá wo, tí n bá wo bí mo ṣe ń lo àkókò mi lójoójúmọ́ mo rí pé mò ń lo wákàtí púpọ̀ níwájú ojú, níwájú ojú ìbójú, bóyá lórí fóònù mi tàbí kọ̀mpútà mi. Ní àpapọ̀ mo lè lò ó tó wákàtí mẹ́rin sí mẹ́fà nítorí iṣẹ́ mi àti láti fi mọ ohun tí n ṣẹlẹ̀ ní àgbáyé. Nígbà míràn ó ma ń rẹ̀ mí lójú ṣùgbọ́n ní àkókò òde òní ó ṣòro láti yẹgo fún lílo ẹ̀rọ ayára bí àṣá nítorí wípé gbogbo ǹkan ti dí tí ìmọ̀ ẹ̀rọ. Mo ń gbìyànjú láti dín àkókò yìí kù kí n lè sinmi dáadáa.

Nítòótọ́, èmi kì í ṣe ẹni tó máa ń lo ohun ọ̀ṣọ́ púpọ̀ sí ara, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ sí àwọn ohun tíìrín díìrín tí ó ní ìtumọ̀. Nígbà púpọ̀ mo máa ń lo ago ọwọ́ nìkan láti mọ àkókò tàbí kí ń lo òrùka kan tí ó jẹ ti o jẹmọ́ mi lógun. Mo gbàgbọ́ pé ohun ọ̀ṣọ́ ti tayọ kì í ṣe nípa bí ó ṣe pọ̀ tó ṣùgbọ́n bí ó ṣe jẹ́ kí ènìyàn rẹwà ní ọ̀nà tó rọrùn. Ni àwọn àsìkò àkànṣe bí i fẹ́ẹ́fẹ́ àti ayẹyẹ ìgbéyàwó, mo lè pinnu láti lo ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ ọrùn láti fi gbé àṣà wa ga nítorí ohun ọ̀ṣọ́ tún jẹ́ ọ̀nà kan láti fi mọ̀la fún mọ̀lá fún àṣà ilẹ̀ wa.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀ dáadáa. Nítòótọ́ ó jẹ́ ohun pàtàkì láti mọ̀ nípa rẹ̀, pàápàá jùlọ nígbà tí a bá ń rìnrìn àjò lọ sí ibi tí a kò mọ̀ rí. Nígbà àtijọ́ àwọn ènìyàn ń lo ìwé àwòrán ilẹ̀ ṣùgbọ́n ní báyìí a ti ń lo Google Map lórí fóònù lórí ẹ̀rọ ayélujára wa láti mọ ọ̀nà. Ó rọrùn láti rí ibi tí à ń lọ nípa lílo àmì àwọ̀ pupa tàbí títẹ̀lé ìlà tó fi ọ̀nà hàn. Èmi máa ń fẹ́ràn láti mọ̀, à láti máa wo àwòrán ilẹ̀ láti mọ̀ bí àgbáyé ṣe rí.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọ̀ọ̀rùn. Mo ní gíláàsì ọ̀ọ̀rùn tí mo fẹ́ràn gan ní orílẹ̀ èdè ibi ti, à, ní orílẹ̀ èdè ibi tí a wà níbi tí ọ̀ọ̀rùn ti a, níbi tí ọ̀ọ̀, ó jẹ́ ibi tí ọ̀ọ̀rùn ti, ti má ń mú gan. Ó ṣe pàtàkì yìí láti dàbọ̀ bo ojú wa. Gíláàsì mi jẹ́ adétú, a, adétú díẹ̀. Ó sì má ń jẹ́ kí n ríran kedere nígbà tí mo bá wà níta gbangba. Yàtọ̀ sí pé ó, yàtọ̀ sí pé ó n dàbọ̀ bo omi, yàtọ̀ sí pé ó n dàbọ̀ bo omi lọ́wọ́ ọ̀ọ̀rùn, ó tún ma ń jẹ́ kí n rẹwà sí i nínú aṣọ tí mo bá wọ̀

Nígbà tímo bá fẹ́yàn alábàásisẹ́pọ̀ mi, nǹkan mẹ́ta nimo máa ń wò finifini. Àkọ́kọ́ mo máa ń wá ẹni ti eni tóní ìtara àti òtítọ́ inú nítorí pé iṣẹ́ kì í tẹ̀síwájú níbi tí kò bá tisí ìfọkàntán. Ikeji ni pé ó ṣe pàtàkì kí ẹni náà jẹ́ ẹni tó lè gba ìmọ̀ràn tí ó sì múra tán láti kọ́ ǹkan tuntun ní gbogbo ìgbà. Mo máa ń ṣọ́ra láti yan àwọn tí ọkàn wọn bá rẹpọ̀ pẹ̀lú ìran tí mo ní fún ìṣe náà. Nípa ṣíṣe yìí, iṣẹ́ wa máa ń yọrí sí rere asì máa ń rí àmúyẹgbà láìsí wàhálà kankan. Ìfọwọ́sowọ́pọ̀ tó tọ́ ni kókó ìṣe.

Bẹ́ẹ̀ni mo máa ń sáré gan, bẹ́ẹ̀ni mo máa ń sáré gan pápa jùlọ láti jẹ́ kí ara mi lé koko. Ni gbogbo òwúrọ̀ kùtùkùtù mo máa ń jáde lọ, mo ma ń jáde lọ sí pápá ìṣeré láti lọ bi, láti lọ bi, láti lọ bi ọgbọ̀n ìṣẹ́jú láti sáré. Kì í ṣe pé mo kàn fẹ́ dín, mo kàn fẹ́ dín kù nípa ti ìwọ̀n ara nìkan ṣùgbọ́n ó máa ń jẹ́ kí ọpọlọ mi jí pépé láti bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́. Nígbà míràn mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi díje nínú eré sísá láti mọ ẹni tó yára jùlọ. Sáré eré sísá ó jẹ́ ọ̀nà kan pàtàkì tí mo fi ń tọ́jú ìlera, ìlera ara mi ní gbogbo ìgbà.

Ọ̀nà, ìlànà ìpolówó mi dá lé lórí kíkọ́ àjọṣe tó tọ́ pẹ̀lú àwọn ènìyàn ju kí ǹkan máa ta ọjà lọ. Mo gbàgbọ́ pé lílo oríṣìíríṣìí ìpele ayélujára bí i Facebook àti Instagram ń ṣe pàtàkì láti rí àwọn oníbàárà tuntun. Ṣùgbọ́n ohun tó ṣe kókó jù ni láti sọ ìtàn tó ní ìtumọ̀ nípa iṣẹ́ náà. Mi kì í kàn gbé ìpolówó síta lásán. Mo máa ń rí i dájú pé mo fèsì sí ọ̀rọ̀ àwọn ènìyàn, mo sì ń pèsè àlàyé tó wúlò fún wọn. Nípa ṣíṣe yìí, orúkọ rere mi á gbilẹ̀ àwọn ènìyàn á sì ní àìgbẹ́kẹ̀lé nínú ohun tí mo bá ń tà. Èyí tí a jékí isẹ́ tí á jẹ́ kí iṣẹ́ mi dàgbà síbi inú dídùn.

Ní àṣálẹ́, kí n, ní àṣálẹ́ mo máa ń fẹ́ láti sinmi lẹ́yìn iṣẹ́ òjọ́. Nígbà púpọ̀ mo máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú títún ilé ṣe kín tó lọ, kín tó lọ se tàbí ra oúnjẹ alẹ́ dídùn. Lẹ́yìn náà mo fẹ́ràn láti wo sinimá tàbí kí n kàwé fúngba díẹ̀ kí n lè jẹ́ kí ọpọlọ mi balẹ̀. Àkókò yìí ṣe pàtàkì fún mi láti ronú lórí bí ọjọ́ mi ṣe rí àti láti múra sílẹ̀ dé ọ̀la. Ìgbà míràn mo má ń pé, mo má ń pẹ́, mo má ń pe àwọn, mo má ń pe àwọn ọ̀rẹ́ mi láti sọ̀rọ̀ nítorí pé ìfọ̀rọ̀wọ́rọ̀ jẹ́ ọ̀nà kan tí mo fi ń dín àìbalẹ̀ ọ̀kakùn kín tó sùn.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n díẹ̀ nílé lati, díẹ̀ nílé mi láti jẹ́ kí ìṣe mi rọrùn fún mi. Fún àpẹẹrẹ, mo ní fóònù ọlọ́gbọ́n tí mo fi ń darí ọ̀pọ̀lọpọ̀ ǹkan àti amóhùnmáwòrán tó lè sopọ̀ mọ́ ayélujára láti wo sinimá lórí Netflix. Iyàtọ̀ tó wà láàárín àwọn ẹ̀rọ wọ̀nyí àti àwọn tẹ́lẹ̀ ni pé wọ́n máa ń jẹ́ kí ayé rọrùn, wọ́n sì máa ń jẹ́ kí n lè ṣe ǹkan lọ́nà tó yára kíákíá. Lọ́jọ́ iwájú, mo tún nífẹ̀ẹ́ sí láti ra àwọn ẹ̀rọ mìíràn bí i amóhùnmáwòrán tó máa ń ṣiṣẹ́ fúnra rẹ̀

Lódodo. Ọjà lílọ, ọjà lílọ jẹ́ ǹkan, jẹ́ ǹkan tí mo máa ń gbádùn púpọ̀. Ìgbà kẹ́yìn tí mo lọ sí ọjà ni ọjọ́ Sátidé tó kọjá yìí. Mo lọ sí ọjà Bódìjà láti ra àwọn-- mo lọ sí ọjà Mushin láti ra àwọn èròjà ọbẹ̀ bí i tòmátì ata àti ẹran tútù. Ìdùnnú mi ni láti rí bí àwọn ènìyàn ṣe ń ṣòwò kiri. Ariwo ọjà náà kódà máa ń fún mi ní okun láti yan ǹkan gidi. Mo tún ra àwọn èso bí i ọ̀pọ̀tọ́ àti ọ̀gẹ̀dẹ̀ láti fi tọ́jú ara mi ní ọ̀sẹ̀ tuntun yìí.